Mo féràn oúnjẹ tó ní ata. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá oúnjẹ tó ní ata wọ́n pọ̀ nínú àwọn oúnjẹ tí a máa ń jẹ. Kódà ó fẹ́rẹ̀ má ṣe oúnjẹ wákan tí àwa kì í fi ata sí. Ata a máa ń fi ata a máa ń fi tún awón wa ṣe. A sì máa ń fi kó gbogbo ìdọ̀ọ̀tí tó bá wà ní inú. A máa ń fi kó jáde. Bẹ́ẹ̀ ni. Ìdí yìí ni èmi fi fẹ́ràn ounjẹ kí oúnjẹ ní ata.

Èmi kì í gbé gbedéke le deede omi tí mo bá mu lọ́júmọ́, bẹ́ẹ̀ ni èmi kì í sì wọ́n. Ṣùgbọ́n bí mo bá wò ó, tí ó bá ṣe pé kí n wò bí mo bá wò dáadáa omi tí mo n mu lọ́júmọ́ yóò máa tó boyá bí lítà kan. Nítorí pé emi kì í ṣe ẹni tí máa ń mu omi púpọ̀. Àmọ́ mo máa ń mu omi ní ìwọ̀nba ìgbà tí òhungbe bá ti ń gbẹ mí tí mo ṣẹ̀ àkíyèsí wipé ara mi nílò omi.

Bí ilé bá ga gogoro, àtẹ̀gùn náà ni ọ̀nà tí àwọn ènìyàn ma ń gbà láti bọ́ sí ilé kìnní sí ilé kejì fún àwọn ilé tí a bá kọ́lé ra wọn tí a máa tún máa ń pè ní ilé alájà. Èmi kò fẹ́ràn láti máa rin àtẹ̀gùn nítorí pé a máa ń mú kí ẹsẹ̀ kí ó ro mí, a sì máa dà mí láàmú ní ìgbà mìíràn. Idí niyí tí èmi kò fẹ́ràn, èmi tí èmi kò fi fẹ́ràn láti máa rin àtẹ̀gùn.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo lè gbà jí ní òwúrọ̀, ṣùgbọ́n jíjí mi kò fi bẹ́ẹ̀ ní yàtọ̀ láti ọjọ́ kan sí ọjọ́ mìíràn. Bí mo bá ti jí ní ọjọ́ Ajé, bẹ́ẹ̀ náà ni mo ń jí ní ọjọ́ Ìsinmi. Bí fún àpẹẹrẹ, mo fẹ́ràn kí n mọ́ jí láti ǹkan bí i agogo márùn ún àbọ̀ òwúrọ̀, kí n sì ṣe àwọn ǹkan tí ó bá ṣe pàtàkì fún mi kí ó tó di pé mo lọ sí ibi iṣẹ́. Bí jíjí mi ní òwúrọ̀ bí ó ṣe máa lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí ní gbogbo ìgbà náà ní eléyìí, tí kì í fi bẹ́ẹ̀ ní yàtọ̀ púpọ̀.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ti èmi ń lò jẹ́ oríṣi méjì. Àkọ́kọ́ ni èyí tí a má ń gbẹ́ ní ihò tí a sì má ń ṣe nǹkan kére lé lórí. A o yọ ihò síbí àwọn ènìyàn lè bẹ̀rẹ̀ sí bí iho náà láti se ìgbọ̀nsẹ̀. Ọ̀nà àkọ́kọ́ ní. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì láti se ìgbọ̀nsẹ̀ tó jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo tún má ń lò ni ti olóyìnbó tí wọ́n tún má ń pè ní WC. Irú ẹlẹ́ yìí ni pé kí èèyàn ya ìgbọ̀nsẹ̀ sí inú nǹkan bí àwo funfun kí ó sì tẹ omi síi kí omi sì jáde fúnra lára rẹ̀. Ọ̀nà kejì tí mo tún má, ọ̀nà iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mi tí mo tún má ń lò ní ilé yìí.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní inú ọ̀sẹ̀ náà ni ọjọ́ Àlàrúbá, tí wọ́n tún ma ń pè ní ọjọ́ Thursday ní èdè òyìnbó. Ìdí tí mo ti fi fẹ́ràn ọjọ́ náà ni wípé iṣẹ́ tí mo ma ń ṣe ní ọjọ́ náà kò pọ̀ púpọ̀, àsìkò sì wà fún mi púpọ̀ láti sinmi ní ọjọ́ Thursday yí. Èyàn nínú àwọn ọjọ́ yókù, isimimi kìí fi bẹ́ẹ̀ pọ̀ tó bí tí ma ń pọ̀ ní ọjọ́ Thursday. Nítorí náà ni ó jẹ́ kí n mú ọjọ́ Thursday gẹ́gẹ́ bí ọjọ́ tí mo fẹ́ràn jù ní inú ọ̀sẹ̀.

Bí mo bá se ìgbéyẹ̀wò iṣẹ́ mi tó kẹ́yìn, mo lè sọ wípé mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo làmi là ká tí mo se oríṣìí dáradára níbẹ̀. Níbi tí mo ti ń ṣiṣẹ́ mo mú ohun mèremère tuntun mo mú lọ sí ibẹ̀ ní àwọn nkán tí wọ́n kì í ṣe tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni wípé mo tó ní àwọn àléébù mi ní ibi iṣẹ́ mi náà, ṣùgbọ́n kì í ṣe àwọn nkán tí mo lè má a kà ní orí atẹ́gùn tàbí ní orí afẹ́fẹ́

Ní ayé àtijọ́ ni àwọn ènìyàn máa ń kọ lẹ́tà ní agbègbè ibi tí mò ń gbé ní ìsìn yìí. Bí a bá wò dáadáa ní àsìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò kọ lẹ́tà mọ́. Bí a bá fẹ́ sọ̀rọ̀ fún ènìyàn tó wà ní ọ̀nà jinjìn, ìwọ náà ni ká lọ sí orí ẹ̀rọ ayélujára. Nípa iṣẹ́ tí mò ń ṣe àti ìrìnàjò mi àti àwọn tí mo súnmọ́, kò sí lẹ́tà kíkọ. Kò sí ẹnìkankan tí ń kọ lẹ́tà. Bí àwọn ènìyàn bá fẹ́ sọ̀rọ̀ bí won o bá lo fóònù láti pe wọ́n, wọ́n á sì lọ sórí ẹ̀rọ ayélujára láti lọ tẹ àtẹ̀jíṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ kí wọ́n tẹ̀ sí ẹni náà. Nítorí náà èmi kì í kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Èmi kò fẹ́ràn láti má a wà ní inú oru fún àsìkò púpọ̀. Bí ooru bá mú a má a ṣòro fún mi láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan, a sì má a jẹ́ kí ara mi gbẹ. Dé bí wípé ara mi yóò má a bèrè omi ní gbogbo ìgbà. Irú àsìkò báyìí ara mi kì í mú yányàn, èmi kì í sì lè ṣe iṣẹ́ dáadáa. Idí ni yí tí èmi kò fi fẹ́ràn ooru.

Kí a má a dá ọkọ̀ dúró ní ìdojúkojú kì í ṣe nǹkan tí ó nira rárá, ó sì jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má ń se ní agbègbè ibi tí èmi má a ń gbé. Bí a se ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú yìí, èmi náà ti kọ́ látara bí àwọn ènìyàn ṣe má a ń ṣe é. Óun náà ni wípé ká dúró sí ẹ̀gbẹ́ títí kí a sì ná wọ́kalẹ̀ fún ọkọ̀ tí bá ń lọ sí ibi tí a bá ń lọ.

Mo lè jẹun nínú ọkọ̀ mi tí ààyè bá gbà mí àti tí inú ọkọ̀ náà kò bá mọ́ fún òórùn tó lágbára tí kò bá mọ̀ mọ́ jáde. Mo fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀ náà nítorí wípé ó bó mi lásíì lórí ǹkan tí mò ń jẹ. Ṣùgbọ́n bí òórùn bẹntiróò bí bá ń rùn nínú ọkọ̀ èyí á máa jẹ́ kí èébì kí ó gbé mi. Èyí nìyí tí èmi kì í fi lè jẹun nínú ọkọ̀ ní ìgbà mìíràn.

Bí mo bá n ṣe nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Èmi kì í lo ọwọ́ òsì rárá nítorí wípé ọwọ́ ọ̀tún ni ó mọ̀ mi lára láti kékeré. Ó sòwọ́n kí ènìyàn tó rí àwọn tí ń lo ọwọ́ òsì ní agbègbè ibi tí mò ń gbé nítorí wípé láti kékeré ni wọ́n ti máa ń gba irú ìwà bẹ́ẹ̀, ni wọ́n ti máa ń gba ní ọwọ́ ọmọ kékeré. Ọmọ kékeré tí ó bá jí sí ọwọ́ òsì àwọn òbí rẹ̀ a máa gbìyànjú láti máa yí padà sí ọwọ́ ọ̀tún nítorí wípé wọ́n ní ìgbàgbọ́ wípé kò dára kí ènìyàn máa fi ọwọ́ tí ènìyàn fi ń ṣe ìgbọ̀nsẹ̀ kí ó tún máa fi ṣe àwọn nǹkan tí ó ṣe pẹ̀lú ìmọ́tótó tàbí jẹun.

Ìgbà kigbà ni èmi máa ń ra epo fún ọkọ̀ mi, à ṣùgbọ́n èyí kò túmọ̀ sí wípé bí mo bá ti lówó lọ́wọ́ péré kí n sáré lọ ra epo sí inú ọkọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá ti ṣe àkíyèsí wípé epo ti fẹ́ tán nínú ọkọ̀, òun náà ni èmi tún máa ń ra epo sí. Mo sì máa mọ̀ tí epo bá ti fẹ́ tán nínú ọkọ̀ nípa pé kí n wo àmì rẹ̀ ní ojú à ibi tí wọ́n ti ṣe àmì rẹ̀ sí níbi tí ẹ ẹni tí ń wa ọkọ̀ ibi tí mọ́ ń jókòó sí. Báyìí ni èmi fi máa mọ̀ tí epo bá ti fẹ́ tán ní inú ọkọ̀.

Bí mo bá wo ara mi dáadáa, tí n ó sì sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ àti òkòdoro ọ̀rọ̀ fúnra mi, mo lè sọ wípé kó rọrùn fún mi láti máa dáríji àwọn ènìyàn tàbí dárí àwọn ènìyàn jì nítorí wípé ẹni tí ó ń ṣe àṣìṣe láti ilẹ̀, àyàn lè sọ wípé kò mọ̀ wípé òun ń ṣe àṣìṣe ṣùgbọ́n tó bá fi mú mi sọ wípé tàbí tí ǹkan náà bá fi lè dùn mi débi wípé ọ̀rọ̀ daríji fi lè ṣẹlẹ̀, a jẹ́ wípé ẹni náà mọ̀ pé ǹkan tí òun ṣe ó mọ̀ pé kò dára ni. Nítorí ìdí èyí, èmi a máa ń mú àwọn ènìyàn dúró lórí ìwà wọn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí ó mọ̀ ǹkan tó tọ́ àti ǹkan tí kò tọ́. Bí ènìyàn bá sì lè wùwà débi wípé ó wá ní ṣe pẹ̀lú ìdáríji, èmi máa ń fi sọ́kàn wípé a jẹ́ pé wọ́n mọ̀ mọ̀ ṣe ni bóyá láti rí àǹfàní kan tàbí èkejì. Ibi nìyí tí ó fi ṣòro fún mi láti dárí àwọn ènìyàn jì.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa kọ ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì torí wípé Íńtánẹ́ẹ̀tì fi àyè gbà mí láti kẹ́kọ̀ọ́ ní àsiko tó wù mí, ó sì fi àyè gbà mí, ó tún fún mi ní àǹfààní láti kọ oríṣiríṣi ẹ̀kọ̀ èyí tí n kò bá pàdé nígbà tí mo wà ní ilé ìwé gíga. Nítorí náà Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí ó fẹjú tí mo fẹ́ràn láti máa kọ ẹ̀kọ́

Fún ànfàní titi àlàyé iṣẹ́ ọdẹ kì í ṣe iṣẹ́ tí ẹnikan kan lè dáwọ́lé pàtó tàbí yóò gbé ìbọn kọ́ràn tí yóò sọ pé òun lọ se ọdẹ. Nítorí èyí, n kò kọ́ nípa iṣẹ́ ọdẹ láti ìgbà èwe mi wá. Nítorí náà n kò lè sọ pé mo lọ sọdẹ rí kì í ṣe iṣẹ́ tí mo yàn láàyò. Nítorí náà n kò sọdẹ rí.

Èmi kì í ṣe ẹni kan tí ó dá àwọ̀ mọ̀ lọ titi. Ìwọ̀nba èyí tí wọ́n kọ́ mi ní ilé ìwé gan kò fi bẹ́ẹ̀ ye mi dáadáa, nítorí wípé àwọn àwọ̀ní náà wọ́n ha mọ jọra wọn púpọ̀púpọ̀. Èmi kò sì mọ̀ jú àwọn ìwọ̀nba èyí tí wọ́n kọ́ mi ní ilé ìwé lọ. Nítorí èyí, mo lè sọ wípé, ehn, n kò ní àwọ̀ kan pàtó tí mo fẹ́ràn jù lọ. Àwọn àwọ̀ní ni, àwọn àwọ̀ní náà wọ́n à ní ìtumọ̀ kan pàtó fún mi ju wípé kí n rí wọn gẹ́gẹ́ bí ǹkan tí wọ́n fi ń kun ǹkan lọ. Nítorí náà n kò ní àwọ̀ kan pàtó tí mo lè sọ wípé mo fẹ́ràn jù.

Bí mo bá ń lọ sí ibìkan tí ọ̀nà wa fẹ́ dàrú mọ́ mi lójú, ẹ mọ lè bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn bí wọ́n bá jẹ́ wípé àdúgbò ibẹ̀ ni wọ́n ń gbé tí yóò sì jọ lójú mi bí ẹni wípé wọ́n jẹ́ ẹnìkan tí ó ṣe súnmọ́ tí èèyàn lè bèrè ọ̀nà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi kì í fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ó tẹ́ mi lọ́rùn kí n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti wo àpèjúwe lórí àwọn áàpù tí a ṣe sí orí fóònù mi kí n bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn lọ.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń kọ bí mo bá wà ní ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí mo máa ń kọ o ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí mo bá fẹ́ kọ́ àwọn ọmọ nínú ilé nínú yàrá ìkàwé. Ìròyìn kíkọ kò sí nínú ǹkan tí a gbà mí fún, ṣùgbọ́n bí wọ́n bá bẹ̀ mí pé kí n bá wọn kọ ìròyìn, mo lè gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀tọ̀. Ṣùgbọ́n kíkọ ìròyìn kò sí nínú iṣẹ́ mi nítorí naa èmi kìí kọ ìròyìn ní ibi iṣẹ́. Àfi tí wọ́n bá gbé fún mi ní iṣẹ́ ọ̀tọ̀ ló kù.

Gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ Yorùbá dé ààyè kan, mo lè sọ wípé ìbéèrè yìí àkóò ṣe déédé. Ìbéèrè náà béèrè pé báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo lérò pé ohun tí ìbéèrè náà fẹ́ béèrè ni pé báwo ni o máa ń gba owọ̀ àwọn ènìyàn? Àmì tí a fi sí orí ọwọ́ ni, kò yí ṣe àmì tó yẹ kó wà níbẹ̀. Ọ̀wọ̀ àmì dòdò ló yẹ kó wà níbẹ̀ kìí ṣe ọwọ́ rẹmí. Torí wípé bí a bá kà á ní báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn ìbéèrè náà kò ní ìtumọ̀.

Kò sí ọ̀nà tí a gbá ro ẹ̀fọ́ tí kò tẹ́mi lọ́rùn láti jẹ. Oríṣìíríṣìí ẹ̀fọ́ ló sì wà ní agbègbè ibi tí èmi ń gbé. Látori ẹ̀fọ́ ọ̀dù, sí ẹ̀fọ́ gbàgbá, sí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ èyí tí ó ṣe pàtàkì jù tí mo lè sọ wípé èyí tó wà ní àrọ́ ọwọ́ tó ju tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jẹ, tí èmi náà sì fẹ́ràn láti máa jẹ, ó náà ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ yìí gbajúmọ̀ púpọ̀ mo sì fẹ́ràn rẹ̀ láti máa jẹ torí wípé a máa dùn bí a bá ró ní ata.

Ìtọ́jú eyín kò sí nínú àwọn ǹkan tí mo máa ń kà kún ara ǹkan tó yẹ kí n ṣe ìtọ́jú wọn bí mo bá ń sọ̀rọ̀ nípa ìlera mi. Lóòtítọ́ mo mọ̀ wípé ó ṣe pàtàkì, ṣùgbọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó wà nípa ìtọ́jú eyín wọn kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní agbègbè ibi tí èmi ń gbé. Nítorí náà èmi kò ka ìtọ́jú eyín kún. A, mo lè sọ wípé n kò tíì lọ, n kò tíì lọ wo eyín mi rí láti ọjọ́ tí mo ti dé ayé.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo ti fi ìméèlì mi sílẹ̀ fún oríṣiríṣi nǹkan. Nítorí náà ìméèlì ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń wọlé sínú ìméèlì mi. Ọ̀nà oríṣiríṣi ni mo sì máa ń gba ṣètò wọn ṣùgbọ́n èyí tí ó jà jù níbẹ̀ ni wípé mo máa ń pín wọn sí ìṣọ̀rí ìṣọ̀rí tó fi jẹ́ wípé won ó mọ èyí tí ó bá yẹ kí tètè kà tí won ó sì tètè dáhùn sí yàtọ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí kàn máa wọlé tó jẹ́ wípé kò sí ǹkan tí wọn ó fi wọn ṣe mọ́

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó ní irungbọn àmọ́ irun àgbọ̀n mi kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ àti wípé èmi kì í ṣe ẹnìkan tó fẹ́ràn irungbọn nítorí wípé a máa ń hún mi. Èmi sì, èmi kò sì rò wípé ó bu ẹwà kún ènìyàn. Nítorí ìdí èyí mo máa ń fa irungbọn náà lóòrèkóòrè. Bí i ọ̀sẹ̀ méjì síra wọn mo máa ń fa. Ṣùgbọ́n ìyàn kò yọ mí kúrò nínú àwọn èyàn tó ní irungbọn. Mo lè ka ara mi kún ara àwọn ènìyàn tó ní irun, irungbọn.